Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, oúnjẹ àárọ̀ kò ṣe pàtàkì sí mi o. Kì má pa'rọ́, mi ò ka oúnjẹ àárọ̀ kún lọ́rẹ pẹ̀tẹ́bẹ́yẹn pé a, ìgbà mìíràn gan, ó lè jẹ́ ọ̀sán ni màá tó jẹun, ni màá tó jẹ oúnjẹ tó yẹ kí n jẹ láàárọ̀. Ìgbà tí màá ń sábà jẹun àárọ̀ ni tí n bá ń jáde. Bí a mò ń jáde ńsìn, tí mo dè mọ̀ pé ó lè pẹ́ mi kí n tó dé, ìgbà yẹn ni mo mọ̀ pé tí ba tó dẹ̀ yẹ pé àárọ̀ náà ni mo fẹ́ jáde. Ti bá jẹ́ láàárọ̀, màá mú, eh, búrẹ́dì, búrẹ́dì àti omi nìkan, mi ò ní fi ǹkan kan jẹ. Màá kọ́ jẹ búrẹ́dì kékeré bóyá awẹ kan tàbí awẹ méjì ó pọ̀ jù. Tí màá ti jẹ bẹ́yẹn, màá wá mú omi lé. Ìdí tí mòdẹ̀ máa fi ń jẹ búrẹ́dì tí màá ń jáde ni wípé mi ò fẹ́ kó ṣẹlẹ̀ wípé bí a bí mo ṣe jáde yẹn, inú wa lọ́rùn mí lọ́nà. Ó ń ṣe mí kí n lo ilé ìgbọ̀nsẹ̀. Rárá, mi ò fẹ́ yẹn. Mo mọ̀ pé búrẹ́dì tí mo jẹ yẹn kò sí bí mo ṣe lè lo ilé ìgbọ̀nsẹ̀. Ti bá jẹ́ màá mú omi lé náà, ìwọ̀n bá ò mi, màá mú lé. Màá kọ́ fi ṣe agbára bí mo ṣe ń jáde lọ. Tó bá wapẹ́ kí ń tó padà sílé, mo lè wá ǹkan jẹ níta níbi tí mo lọ. Màá wá ǹkan jẹ níbẹ̀ bí mo ṣe máa ń ṣe tí màá-- búrẹ́dì àti omi lásán ni mo máa ń jẹ ní òwúrọ̀ tí màá ń jáde. Tó bá jẹ́ ṣẹlẹ̀ wípé bóyá, eh, ọjọ́ kan wà tí oúnjẹ àárọ̀ wù mí jẹ tí ó ń ṣe pé mò ń jáde, mo lè jẹ nǹkan táwọn olóyìnbo ń pè ní pancake àti ẹyin. Mo fẹ́ràn láti máa jẹ náà láàárọ̀. Ṣùgbọ́n kì ń ṣe gbogbo ìgbà náà ni mo máa ń jẹun ní àárọ̀ bẹ́yẹn. Mo fẹ́ràn ẹyin àti pancake pẹ̀lú ẹran tó ń pè ní, eh, sausage àbí hotdog. Màá jẹ bẹ́yẹn, màá wá mu, eh, ǹkan mímu kòkó àti mílìkì lè lórí. Yàtọ̀ sí pancake yẹn, ìgbà mìíràn náà, ó lè jú láàárọ̀ kí n jẹ ìrẹsì. Ìyẹn tó bá wù mí láti jẹ oúnjẹ àárọ̀, mi ò ń sábà jẹ oúnjẹ àárọ̀, ṣùgbọ́n tó bá wù mí láti jẹ, mo lè fi ìrẹsì ṣe oúnjẹ àárọ̀. Ìrẹsì àti ọbẹ̀ ata. Mo dẹ̀ lè tún, hm, kí mo tún máa ń jẹ yẹn láàárọ̀. Mo lè jẹ búrẹ́dì àti, eh, ohun mímu ṣokoléètì tí wọ́n fi kòkó ṣe. Mo lè mú sí iná. Mo dẹ̀ lè jẹ iṣu àti ẹyin tàbí iṣu àti ìgbá, ọbẹ̀ ìgbá. Àwọn oúnjẹ tí màá ń sábà jẹ ní àárọ̀ nìyẹn. Ìgbà mìíràn gan mo lè jẹ bisikíìtì kí n mu ohun mímu ṣokoléètì lè lórí. Àwọn ǹkan tí mo mọ̀ pé mo máa ń jẹ láàárọ̀ nìyẹn. Ó lè-- tàbí kí n mu ohun mímu ṣokoléètì nìkan kí n má mu ǹkan kan lè. Ṣùgbọ́n kí má pa'rọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń jẹun ní àárọ̀. Ó lè tó ago méjìlá kí n tó jẹun. Ó yá mi ju bí ago mọ́kànlá. Tó bá yẹ pé mi ò jáde o, ó yá mi ju ago mọ́kànlá. Mo lè wà ago kí n má jẹun dágo mẹ́ta ọ̀sán. Mi ò, mi ò ṣe èèyàn tó fẹ́ràn oúnjẹ lọ títí bẹ́yẹn. Fún ìdí yẹn, oúnjẹ àárọ̀ ni mo máa ń faragbá. Mo lè máa padà jẹ oúnjẹ àárọ̀ nítorí pé mi ò kúndùn oúnjẹ. Ọ̀rọ̀ yìí wá jẹ́ kí n rántí, ìbéèrè jẹ́ kí n rántí ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ yunifásítì ní ọdún yẹn. Ah, ìgbà tí mo wà ní yunifásítì, tí mo ṣe wọ yunifásítì yẹn, mi ò ń fi oúnjẹ ṣeré ara. Ibi tí mò ń gbé sí, eh, fakọ́ọ́tì wa tí a ti lọ ń gba ẹ̀kọ́, ó nà sí, ó jìnnà. Ìgbà mìíràn ó dẹ̀ lè tó ìrọ̀lẹ́ kí n tó padà sí ibi tí mò ń gbé. Fún ìdí yẹn, mo máa ń rí pé mo jẹun ní àárọ̀. Tí bá ti mọ̀ pé màá pẹ́, mo máa rí pé mo máa jẹun láàárọ̀. Ìgbà yẹn, ah, oúnjẹ tí màá jẹ láàárọ̀ mo ti lè sè ní irú kí n sè lálẹ́ ńsìn kí n wá jẹ láàárọ̀ kí n lọ kíláàsì. Kí n tó máa lọ kíláàsì, màá jẹ láàárọ̀ ọjọ́ kejì. Ìdí tí mòdẹ̀ máa ń jẹun àárọ̀ nígbà yẹn ni pé torí mi ò fẹ́, mi ò fẹ́ fi owó ṣòfò. Ó lóye owó táwọn òbí mi máa ń fún mi. Tí a bá ti ń bọ̀ ní ilé ìwé, àwọn òbí wa máa f-- èmi àti àbúrò mi lọ́jọ́ wa ní ilé ìwé nígbà yẹn. Àwọn òbí wa fún wa nílé owó táa máa mú dáa ni, wọ́n á tún ra oúnjẹ fún wa. Fún ìdí yẹn, mo máa ń rí wípé mo, owó yẹn, owó tó ń fún mi yẹn, mo kò máa ń dì yẹn mú ni. Pé bí a mo kò fẹ́ ra omi tàbí àwọn ǹkan kéékèèké, ṣùgbọ́n nítorí mi ò fẹ́ fi owó yẹn ra oúnjẹ, màá rí pé mo dáná. Màá rí pé mo jẹun àárọ̀ kí n tó kúrò nílé. Mo lè rò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń ṣe nígbà tí òjò bá fẹ́ rọ̀? Tí òjò bá fẹ́ rọ̀, nǹkan kìíní tí màá ṣe ni pé, mo máa jáde síta, màá wọ ìta bóyá mo ní aṣọ tí mo ń sá. Nítorí wípé tí òjò bá fe atẹ́gùn, kó má lọ fẹ́ atẹ́-- kó má lọ rọ̀ sí aṣọ yẹn. Èkejì, ǹkan kejì tí màá ṣe ni wípé, màá lọ wo gbogbo fèrèsé tó wà nínú ilé bóyá wọ́n wà ní títì. Nítorí ìgbà mìíràn máa ń ṣẹ-- ó máa ń ṣẹlẹ̀ wípé tó jò bá rọ̀, òjò á fẹ́ atẹ́gùn sí ara fèrèsé, omi ẹ-- ehn, omi òjò lè wá fẹ́ wọ inú ilé. Máa rí pé mo ka-- mo gbó inu ilé, mo pa gbogbo, ilẹ̀kùn àti gbogbo fèrèsé tó wà nílé. Màá rí pé mo pa á dé kó má ṣẹlẹ̀ wípé òjò fẹ́ wọ inú ilé. Nǹkan tí mo tún máa ń ṣe ni, tí òjò yẹn bá jẹ́ òjò tó, tó jẹ́ òjò tó tutù, òjò tó jẹ́ kí bó, tó fa òtútù, màá sáré wọ aṣọ òtútù, màá wọ̀, màá fi bo ara mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jò bá rọ̀ bẹ́ẹ̀, ó lè fa kí oorun máa kùn mí. Torun bá kùn mí, màá lọ, màá bọ́ sórí ibùsùn, màá da aṣọ bo ara, màá sùn. Ìyẹn toruń bá kùn mí. Tótùtù yẹn, yàtọ̀ sí wípé bóyá màá, máa wọ aṣọ tó bo ara mi bíi aṣọ òtútù. Tótùtù yẹn, ti mbá rí pé ótùtù yẹn mú mi gan, mo lè, mo lè gbomi kaná, kí n ṣe tí nǹkan mímu, kí n ṣe kí n-- ko kí n mu. Kara mi lè, kara mi má bàa máa-- tótùtù má bàa máa mú mi. Torun bá wá kùn mí lẹ́yìn ìgbà yẹn, màá sùn. Tí ó bá ṣẹlẹ̀ wípé boya ẹ́bí ń pa mí nígbà tó jọ ń rọ̀, ǹkan tí màá ṣe ni wípé gbogbo oúnjẹ tí mo bá fẹ́ jẹ lásìkò yẹn, a jẹ oúnjẹ tó gbóná. Mi ò ní, mi ò kí ń mu omi tútù tó jò bá ń rọ̀. Tí mo bá fẹ́ mu omi, màá mu omi tó lọ́wọ́rọ́wọ́. Ṣùgbọ́n mi ò ní gbé, mu omi tún, mi ò kí ń mu omi tútù nínú òjò, mi ò dẹ̀ kí ń jẹ oúnjẹ tútù nínú òjò náà. Màá rí wípé gbogbo àwọn fáànù tó wà nínú ilé, wọ́n wà ní pípa. Gbogbo ẹ̀rọ tó mú ilé tutù, wọ́n wà ní pípa. Idí tí mo dẹ̀ máa fi ri wípé wọ́n wà mú-- idí tí máa fi hàn wípé mo, mi ò tàn wọ́n ni wípé kó má dì pé ó má tún máa jẹ́ kí òtútù kó má múyàn nínú ilé. Mo rantí ìgbà tá a wà ní kékeré, ìyá mi ní fáànù kan. Fáànù, fáànù yẹn ó máa ń fẹ́ atẹ́gùn tutù. Tí oru bá mú, a á tàn, a fẹ́ atẹ́gùn tutù. Ṣùgbọ́n tí òjò bá rọ̀, a má-- fáànù yẹn ó ní ibi tí èèyàn lè bu omi sí, a bu omi sínú rẹ̀, a dì pá, a wá tàn. A wá tàn sí pé kí inú ilé lè máa, inú ilé má bàa tutù, ó lè máa gbóná díẹ̀ díẹ̀, kótùtù má bàa mú wa. Ṣùgbọ́n mi ò mọ̀ bóyá wọ́n ṣi ń ta àwọn fáànù yẹn ní òde òní. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àh! Á ti tó bi ọgbọ̀n ọdún. Ó lé, bíi ọgbọ̀n-- o ru ti kọjá ọgbọ̀n ọdún lọ, a ní fáànù yẹn ni ilé wa gbàyen. kA ní pé, mo níru fáànù ninú ilé mi ni. Tí òjò bá ti rọ̀, àh! Ó ni máa tàn, kí inú ilé má bàa tutù jù, ó lè gbóná díẹ̀. Mo sá máa ń rí i pé èmi gẹ́gẹ́ bí èèyàn kan, tó jò bá ti ń rọ̀, màá rí pé mo fi ra mi sí ipò tí òtútù ò fi ní mú mi. Tótùtù ò ṣe ni, tí ò fi ní kó sí mi láyà. Màá rí pé gbogbo iyẹ́n yìí, màá rí wípé mo ṣe. Bó ba dẹ́ jẹ̀ ọmọ kékeré kankan tó wà láyé ká mi lásìkò yẹn, màá rí pé mo da aṣọ bo ọmọ náà kó tótù má bàa mú nígbà tí òjò bá ń rọ̀. Àwọn ǹkan tí mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni mo ká kalẹ̀ nínú ìdáhùn mi sí ìbéèrè orí fọ́nrán yìí. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀ hun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń fi ipara sára? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ipara sára. Mi ò lè ṣe kí n má fi ipara sára. Afi ẹ̀ kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ wípé mo kan fẹ́ kí, kí, kí n máa fín kankan sára kí ara mi kọ̀ sínmi. Nìkan ni kí n máa ń fi ipara sára. Láti ọmọdé, mo jẹ́ èèyàn tó jẹ́, tí mo máa ń ní oró rẹ́ lójú. Ìyẹn táwọn òyìnbó máa ń pè pimples. Kì í ṣe ojú nìkan mo ti máa ń ní, mo máa ń ní láyà, mo máa ń ní lẹ́yìn, mo máa ń ní lápá. Ni ìgbà yẹn, oò, ọ̀pọ̀lọpọ̀ èèyàn a máa sọ fún mi, "à ló eléyi, o ṣe lo nǹkan báyìí, o ṣe lo nǹkan báyìí, ká ara rẹ máa kó lè dán." Ìgbà yẹn, mo lè sọ wípé ní gbogbo àwọn obìnrin tó wà ní ilé, ilé ìwé tí mo lọ, mo lè sọ pé bóyá èmi ni oró rẹ́, oró rẹ́ pọ̀ jù lójú rẹ̀ tí mo ní pimples jù láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Ó wá jẹ́ ǹkan tó máa ń tì mí lójú. Ṣùgbọ́n bí mo ṣe, mo wá rán tí ọjọ́ kan, ó ní ọ̀rẹ́ mi kan, t'ájọ jẹ́ ọmọ, ọmọ kíláàsì kan náà. Ó wá mú ǹkan wá fún mi. Ó jẹ́ kíni yẹ̀n dábi omi. Ó ní eeyan máa ń fi nu ojú ni. Màá fi s'ojú, màá fi nu ojú mi pé ó máa jẹ́ kí gbogbo àwọn pimples, gbogbo àwọn oró rẹ́ tó wà lójú mi pé ó máa jẹ́ kó lọ. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ń lò ó ní ẹ̀, ń, kí i ni ẹ̀ gbìyànjú díẹ̀ lójú mi. Ó, ojú mi tun dára díẹ̀ jù tẹ́lẹ̀ lọ. Ọmọ yẹn ló jẹ́ kí n mọ̀ wípé eeyàn, mi ò kan lè máa gbé ojú mi kiri bẹ́ẹ̀ yẹn. Mo gbọdọ̀ wá ǹkan tí màá máa fi ṣe ìtọ́jú ojú mi. Ó ní ǹkan tí ìyá òun máa ń lò ni ó dé bu wá fún mi. Ìyá ìlú ni, ìyá ìlú ni ǹkan tó bù wá fún mi, ṣùgbọ́n ìfẹ́ tó ní sí mi ló fi bu wá fún mi kí n lè máa fi pa ojú mi. Ó wá di, bí mo ṣe wá ń dàgbà, mó wá sá ni mo wá bẹ̀rẹ̀ sí ní ìmọ̀ sí wípé gẹ́gẹ́ bí ọmọbìnrin tí ò ń ṣe pé bí à ojú mi kọ̀ máa ń dán fúnra rẹ̀, tí ò ń ṣe pé mi ò wù, mi ò ní ǹkan kan lójú, mó gbọdọ̀ máa tọ́jú ara mi. Bí mo ṣe wá mọ irú ọṣẹ tí ó yẹ kí n máa lò ní ìyẹn àti ìpara tí màá ń lò. Ó láwọn ìpara kan tí mo ti lò sẹ́yìn tó jẹ́ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń fi àwọn ìpara yẹn para ojú mi ló jẹ́ kí gbogbo àwọn ǹkan tó mú mi lójú ló jẹ́ kó lọ. Ò, ìdíì kini tí mo fi máa ń para nìyẹn. Ìdíìkè ni tí mo fi máa ń para nìyẹn. Mo dẹ̀ sí máa ń, mo dẹ̀ sí ń para títí di, mo ti ń lò ìpara títí di ìsín. Ìpara tí mò, mo wá, bí mo ṣe tó wá ń dàgbà mo wá ríi wípé ìpara kò ní ṣe pẹ̀lú pé à kí èèyàn pupa, kó mú èèyàn pupa, kó má ra èèyàn dán nìkan. Ṣùgbọ́n èèyàn gbọdọ̀ lo ìpara tí ò ní jẹ́ kí irun ara èèyàn kó tètè gbó, kó má, kó má, tí ò ní jẹ́ kó gbe. Torí tí ẹran, tí ara èèyàn bá gbe, tó bá yá, èèyàn á bẹ̀rẹ̀, ojú èèyàn máa ma bẹ̀rẹ̀ sí ń rún kú. A máa rí, a má, a máa sunkí. A dẹ́, di wípé èèyàn ṣé máa ma wá ǹkan tó máa fi tún ara ṣe. Mo wá, mo ní ìmọ̀ wípé èèyàn gbọdọ̀ máa lo àwọn ìpara tí ó jẹ́ pé omi, omi pẹ̀lú ǹkan tó fi ṣe wọ́n. Èèyàn máa fi para, ká ara èèyàn lè máa, kó lè máa, kó lè, kó lè dàbí ara ọmọdé, kó má gbe, kó má gbe. Mo, fún ìdí yẹn ni màá ṣe ń lo ìpara. Mo tún máa ń lo òróró náà tó fi ń para. Mo máa fi ń para mi náà. Ká ara mi má bàa run ké, ẹbọ má bàa sunkí. Mo máa ń lò ìyẹn náà. Mo tún wá padà mọ̀ wípé ìpara tó yẹ kí n lo s'ojú, ìpara tí mò ń lò sára kọ́ ló yẹ kí màá lo s'ojú. Fún ìdí yẹn náà, mo ní ìpara tí màá ń lò sára mi, mo dẹ̀ ní ìpara tí màá ń lò sí ojú mi. Àà, mi ò lè ṣe kí n má para o. Mo rántí ìgbà tí mo ṣẹ̀ ṣe ìgbéyàwó, ọkọ mi, mo tí màá wẹ̀ lálẹ́, mò lè wẹ̀ láàrọ́ kí n má lo ìpara. Ṣùgbọ́n tí màá wẹ̀ lálẹ́, mo máa lo ìpara. Ọkọ mi máa wá ní, "àh, kí í ṣe pé mò ń jáde. Kí ló dé tí mò ń lo ìpara lálẹ́?" Mo wá sọ fún ọkọ mi pé nítorí wípé ọkọ mi ò, kò ń lo ìpara kankan. Ọkọ mi ní ara tó ń dán. Kò, ọkọ mi ò ní irú oró rẹ́ kankan lójú, ọkọ mi ò ní pimples. Ọkọ mi ò dẹ̀ kí n para. Tọ́kọ mi, ọkọ mi ò kọjú pé kó wẹ̀, kan wọṣọ kán dẹ̀ jáde lọ. Ọkọ mi ò ní ìgbàgbọ nínú ìpara, ṣùgbọ́n èmi ni mo mọ́ bí. Tí mo tì ń bọ̀, mo mọ irú àwọ̀ tí mo ní. Bí mo ṣe wà, kò sí ẹ̀yàn tó lè mú kí n mú kankan ìpara kankan wá fún mi sín ko ní kí n lo. Mi ò nílò. Màá ní irọ́, ó lè ba à mi lára jẹ́. Torí mo mọ ǹkan tí ojú mi ti rí lórí pé k'eeyan tún ara ṣe.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Rárá o, mi ò fún yàn ní ẹ̀jẹ̀ rí. Ǹkan tó dẹ́fa ni wípé láti, ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì, mo máa ń gbọ́ wípé, eh tí èèyàn bá fún yàn lẹ́jẹ̀, ó lè fa àìlera ara fún ẹni tó fún ẹni lẹ́jẹ̀. Ó lè jẹ́ kó yìí máa kóyan. Mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan nípa fífúnni lẹ́jẹ̀. Ó ti ẹ̀ ní ìgbà kan nígbà tí mo wà ní ilé ìwé ilé ẹ̀kọ́ yunifásítì, tí àwọn ẹgbẹ́, àwọn ẹgbẹ́ kan wá sí, wọ́n wá sí yunifásítì tí mo wà. Wọn wá ń gba àwọn èèyàn ní ìyànjú lórí pé kí wọ́n máa fi, ẹ̀jẹ̀ sílẹ̀. Tí àwọn èèyàn bá ti wá fi ẹ̀jẹ̀ sílẹ̀, wọ́n máa wá fún wọn ní, ohun mímu tí àwọn èèyàn máa ń tọ́n pè ní, tí àwọn olóyìnbo ń pè ní malt, kí àwọn èèyàn kọ́ lè fi ṣàgbára. Mo wá gbọ́ láti ẹnu àwọn ọ̀rẹ́ mi wípé ọmọ, ọmọbìnrin kan fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọdún yẹn. Bí pé ìgbà tó fi lẹ̀ báyìí, bóyí ṣe bẹ̀rẹ̀ sí ń kọni ó láti dé bíi pé ó láti lọ sí, ilé ìwòsàn kí wọ́n lè tọ́jú ẹ̀. Mo tún gbọ́ pé èèyàn kan náà fẹ́ jẹ sílẹ̀ pé àfín, wọ́n sọ pé àfíni lẹ́niyẹn náà pé ìgbà tó fẹ́ jẹ rẹ̀ sílẹ̀, òyi bẹ̀rẹ̀ sí ń kọ. Ìgbà, ìgbà tí mo dẹ̀ ń sọ yìí, ní ọdún yẹn mi ò ṣe èèyàn tó sanra. Mo rí lẹ́gẹ́lẹ́gẹ́, mo rí pẹ́lẹ́ńgẹ, mo tí rí gan. Mo wá wò pé àh! Mélòó lára mi, tí máa lọ fẹ́ jẹ ẹ́ lẹ́yìn sí iná tó mi náà bá di pé mo lọ subú àbí mo lọ dákú? Ta ló máa tọ́jú mi, nílé ìwé? Bí mo ṣe sọ nì yàn, pé láíláí mi ò lè fi ẹ̀jẹ̀ mi sílẹ̀ fún nǹkan kan. Ẹyin ìgbà ye ni mo wá ń gbọ́ wípé àwọn kan náà máa ń ta, ẹ̀jẹ̀ wọn. Wọn máa ta á kí wọ́n lè fi, kí wọn náà lè ro owó fi ṣe, àwọn nǹkan kan. Mo gbọ́ pé wọ́n máa ń ta ẹ̀jẹ̀ wọn. Ó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún mi pé àh! Ṣé èèyàn lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti gba owó? Ó yà mí lẹ́nu gbọ́n gbàyìí. Ṣùgbọ́n mo máa ń sọ fún ra mi pé mi ò lè ṣe é, mi ò lè fẹ́ jẹ ẹ́ mi sílẹ̀ o. Mi ò lè jẹ́ kí lo dá wàhálà si, àgọ́ ara mi. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí mo ti tàgbà síìnsìn, ni mo ṣe wá mọ̀ wípé wọ́n ní àǹfàní wà nínú, kí èèyàn fi ẹ̀jẹ̀ lẹ̀. Wọ́n láǹfàní wà níbẹ̀. Wọ́n tún ní, yàtọ̀ sí wípé tí èèyàn bá fi ẹ̀jẹ̀ lẹ̀, èèyàn fi rán ọmọlákéjì ènìyàn lọ́wọ́ ni. Wọ́n ní àǹfàní wà níbẹ̀. Ó tún dára fún ìlera ara wa, gẹ́gẹ́ bí èèyàn láti fi, ẹ̀jẹ̀ wa sílẹ̀, fún ẹni tó nílò rẹ̀. Ah! Ọjọ́ tí mo gbọ́, mo wá ah! Ó wá yà mí lẹ́nu. Mo wá sọ lójo ọkọ mi wípé, mo gbọ́ pé ẹni tó bá fi ẹ̀jẹ̀ sílẹ̀ pé, ó lè ṣẹlẹ̀ kí ẹni ẹ́ tún máa ní wàhálà nínú àgọ́ ara rẹ̀. Ó lè ṣẹlẹ̀ kí ẹni yẹ́n dákú. Ọ̀rọ̀ ọkọ mi ní, iro ńlá ni. Nipe iro ni gbogbo àwọn tó má ro awon eyo yẹn pé ìró lọ ń pa. Pé te èèyàn bá fi ẹ̀jẹ̀ ẹ sìlè kò sí nkan to ma ṣèlè. Ni iro, iro ńlá ni uhmm! Iro bántabata ni Ṣùgbọ́n mo ní lọ́kàn pé, ní ọjọ́ kan ọjọ́ kan tí máa ráyé, èmi àti ọkọ mi ti jọ sọ, wípé ọjọ́ tí a bá ti ráyé, a lè gba, a lè lọ sí ilé ìwòsàn tí a bá mọ̀ pé, wọ́n ti máa ń gba ẹ̀jẹ̀ lẹ̀. A yóò ń dá ara wa, fún pé kí wọ́n gba, ẹ̀jẹ̀ lára wa. Kí wọ́n lè lo àwọn ẹ̀jẹ̀ yẹn fún àwọn tó bà nílò è. A máa fún wọn ní ọ̀fẹ́. A ò ní gba owó. A ò ní gba nǹkan kan. Àfi lẹ̀ kí wọ́n lè fi rán, ẹni tó nílò ẹ̀jẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan kan tó wá jẹ́ káye fí funmi ni pé. Wọ́n ní, wọ́n máa ń, padà ta ẹ̀jẹ̀ yẹn náà fún àwọn tí ó nílò rẹ̀ ni. Ah! Mo wá ń wò pé bó lẹ̀ ṣe máa gba ẹ̀jẹ̀ lára mi tẹ́ tun lọ tà fún èèyàn Ìgbà tí èmi ti fún yín lẹ́jẹ̀ lọ́fẹ̀ẹ́, kò yẹ kí ẹ tun wá lọ tà fún ẹni tó wà lórí dùbúláìsàn. Ó yẹ kí ẹ fẹ́ni náà lọ́fẹ̀ẹ́ ni. Ǹkan tí èmi rò, ǹkan tí mo lérò ni yẹn o. Ó yẹ kí ìjọba ṣiṣẹ́ lórí yẹn. Tí wọ́n bá ti lè máa gba owó lórí ẹ̀jẹ̀ yẹn, ó yẹ kó jẹ́ pé bó ya nkankan gba owó wàhálà tó ṣe, láti gba ẹ̀jẹ̀ yẹn lára ẹni tí wọ́n ti gba. Mi ò lérò wípé ó yẹ kí, wọ́n máa ta ẹ̀jẹ̀ ní, owó ribiribi torí ẹlòmí wà ń sìn tàárẹ̀ oyà. Ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ẹ̀jẹ̀, tí wọ́n bá sọ oye tí owó ẹ̀jẹ̀ jẹ́ fún, ó lè má ní owó láti san owó ẹ̀jẹ̀ yẹn. Mo lérò wípé ó yẹ kí, ìjọba ṣe ǹkan kan ní orí yẹn. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe jẹ́. Ìbéèrè orí fọ́nrán yìí ni, ṣe o ti fúnni, ní ẹ̀jẹ̀ rí? Ìdáhùn mi ni, rárá o. Ṣùgbọ́n mo sì máa fún ìyàn lè, mo máa wá àkókò tí mo lè fi ran ẹ̀jẹ̀ mi ran èèyàn lọ́wọ́. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa eh Ẹ ṣe un ní ọ̀pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fóònù yìí ni, ṣe o ti rin ìrìn ṣé o ti rin ìrìn-àjò, ṣe o ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni o, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú Èkó ni mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo dẹ̀ ti rin ìrìnàjò lọ sáwọn ìlú mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà tí wọ́n bí mi ní kékeré, ìlú Ondo ni wọ́n bí mi sí. Ìlú Ondo ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bí mi sí. Láti ìlú-- ìgbà táwọn bí mi, tí bàbá mi ríṣẹ́ sí ìlú Èkó, gbogbo wa náà láti kúrò nílùú Ondo wá sí ìlú Èkó. Ìlú Èkó dẹ̀ la ti ń gbé láti ìgbà yẹn. Ni èmi gẹ́gẹ́ bí ẹni kan, ìlú Èkó ni mo ti ń gbé láti ìgbà kékeré mi di àkókò yìí. Àwọn ìlú tí mo ti dé rí ni, mo ti dé ìlú Ondo rí. Ẹ mọ̀ pé mo sọ wípé ibẹ̀ ni wọ́n bí mi sí. Yàtọ̀ pọ̀ sí pé wọ́n bí mi síbẹ̀. Mo ti lọ bẹ̀ ní bí ẹ̀ mẹ́-- n-n-n mo fẹ́ ka-- mo fẹ́ wẹ̀ è mélòó tí mo ti lọ bẹ̀. Màá ti lọ bẹ̀ tó bí ẹ̀ mẹ́rin sí ẹ̀ márùn-ún lẹ́yìn ìgbà tí pé mo kúrò ní-- àbí mo ti lọ bẹ̀ bí ẹ̀ mẹ́fà lẹ́yìn ìgbà tí èmi àti ẹbí mi kúrò nílùú Ondo. Mo ti rí nǹkan tó gbé mi lọ sí ìlú Ondo lẹ́yìn ìgbà yẹn. Mo ti lọ ìlú Ondo lẹ́yìn ìgbà yẹn. Mo, ẹlẹ́ẹ̀ẹ́kínní. Mo lọ ṣe ìgbéyàwó ń bẹ̀ lẹ́ẹ̀méjì. Mo lọ ṣe ìdánwò ń bẹ̀. Ìdánwò àti wọ yunifásítì níbẹ̀ lẹ́ẹ̀kan. Ọdún yẹn mo rò pé wọn ni máa rí, wọn máa mú mi, pé máa rí admission sí, e, ilé ẹ̀kọ́ yunifásítì wọn, ṣùgbọ́n wọn ò fún mi ní admission síbẹ̀. Mo ti-- ẹ̀ẹ̀kan náà tí mo lọ bẹ̀ níyẹn nítorí ilé ìwé. Mo ti tún tẹ̀lé ọ̀rẹ́ lọ bẹ̀. Mo ti tẹ̀lé ọ̀rẹ́ lọ sí ìlú Ondo rí. Mo ti lọ ṣiṣẹ́ ní ìlú Ondo rí. Mo ti tẹ̀léyàn lọ ṣe iṣẹ́ kan ní ìlú Ondo rí. Mo dẹ̀ ti lọ kí ènìyàn ní ìlú Ondo. Ẹbí mi léni yẹn. Ẹni yẹn jẹ́ bí ẹ̀gbọ́n sì mi. Mo lọ kí ẹni yẹn níbẹ̀ lẹ́ẹ̀méjì. Ǹkan tó gbé mi lọ ìlú Ondo níyẹn. Mo lè sọ wípé mo ti lọ ìlú Ondo ní ẹ̀me-- ìgbà méje lẹ́yìn ìgbà táa kó kúrò ńbẹ̀. A kó kúrò ńbẹ̀ nígbà tí mo wà níbí bóyá bí ọmọ ọdún méje náà la kúrò ńbẹ̀ nígbà. Nísin yì, mo ti dé tó súnmọ́ ọmọ ogójì ọdún. Ǹnkan tó o sá gbé mi lọ Ondo ìlú tí mo tún lọ ni ni ìlú Ekiti. Ìlú Èkìtì ni ìlú ìyá tó bí mi. Ìyá mi ma ń sọ nígbà yẹn wípé ìgbà tí mo wà ní bí ọmọ oṣù kan tàbí ọmọ oṣù méjì pé àwọn ti gbé mi lọ sí ìlú Ekiti yìí ṣùgbọ́n è mi kòlè ka yẹn. Mi ò lè ka pé mo ti lọ ìlú Ekiti rí nítorí ìyẹn. Ẹ̀, yàtọ̀ sí, ẹ̀, ìgbà tí ìyá ìyá mi wá, ìyá ìyá mi ìgbà tán wá ṣaláìsí, a wá lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn ní ìlú Èkìtì. Ìyẹn ló wá jẹ́ kí mọ ìlú Èkìtì. Ìyẹn jẹ́ ìlú kejì tí mo ti dé rí yàtọ̀ sí ìlú Èkó. Ìlú ẹlẹ́ẹ̀kẹta tí mo ti tún lọ rí ni ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn ni mo ti ṣe, ẹ́, mo ti gba ẹ̀kọ́ yunifásítì mi. Ìlú à-- Ìbàdàn, Ìbàdàn mo ti ṣe àgùnbánirọ̀. Ìlú Ìbàdàn mo ti ṣe masters. Ìlú Ìbàdàn tún wá jẹ́ ìlú tí ọkọ mi ń gbé. Ọkọ mi òun ṣe-- ẹ, ibẹ̀ lọkọ mi dàgbà sí, ibẹ̀ ni àwọn òbí ọkọ mi wà. Fún ìdí yẹn, mo máa ń lọ ìlú Ìbàdàn dáadáa. Ìyẹn wá jẹ́ ìlúù, ìlú kẹta tí mo ti lọ. Lẹ́yìn ìgbà yẹn, mo ti lọ ìlú tí wọ́n ń pè ní ìlú Kogi rí. A lọ-- ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì náà ni wọ́n kó wa lọ ìlú Kogi láti lọ ṣe àwọn àyẹ̀wò kan, àyẹ̀wò kan níbẹ̀ ní ọdún yẹn fún ìmọ̀ iṣẹ́ táà ń ṣe. Fún, ẹ, ìbéèrè mo ti, mo ti gẹ́gẹ́ bí ìbéèrè ṣe rí, mo ti lọ ìlú mìíràn rí. Mo ti lọ ìlú mìíràn rí yàtọ̀ sí ìlú Èkó tí mò ń gbé. Mo ti tún lọ ìlú tó ń pè ní ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè wa níbẹ̀ báyìí. Mo ti lọ orí, ẹ́, ìlú Ogun. Mo ti lọ ibẹ̀ yẹn náà rí. Ìdí dè ní pé ìlú Ogun yẹn ò jìnnà sí Èkó. Ibi tí àwọn òbí mi ń gbé ní ìlú Èkó kò j-- ẹ̀gbẹ́ ìlú Ogun yẹn ló wà. Ìgbà mìíràn táa bá fẹ́ lọ sọ́jà, a ti Èkó wọ inú Ogun, ìlú Ogun láti lọ ra nǹkan. Ǹkan tó jẹ́ kí n mọ ìlú Ogun nìyẹn. Ìgbà tí mo fẹ́ ṣe ìdánwò tí màá fi wọ yunifásítì, ìlú Ogun ni mo ti lọ ṣe. Ìyẹn náà jẹ́ kí n tún mọ ìlú Ogun. Mo lè sọ wípé mo ti lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú tó wà ní, ẹ́, ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo lérò wípé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹ ṣé un lọ́pọ̀lọpọ̀. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé o.

Ìbéèrè tó wà lórí fọ́rọ̀ yìí ni, ṣe o mọ̀ bí a ti ń ya àwòrán? Hmm, eh, mo fẹ́ be, mo fẹ́ mọ̀ wípé, eh, tó bá, èmi, èmi nígbàgbọ́ wípé yíya àwòrán ó pín sí ọ̀nà méjì. Ṣé yíya àwòrán pẹ̀lú fóònù ni àbí pẹ̀lú ka- ẹ̀, ṣe yíya àwòrán pẹ̀lú ka, ẹ̀rọ tí àwọn olóyìnbo ń pè ní camera ni tàbí yíya àwòrán pẹ̀lú ọwọ́ tí èèyàn máa mú pẹ́nsù tí èèyàn máa fi ya sórí ìwé. Tó bá jẹ́ pé ìbéèrè yìí ní í ṣe pẹ̀lú yíya àwòrán, yíya àwòrán pẹ̀lú camera, àh, mo mọ̀ bó ṣe ń ya àwòrán pẹ̀lú camera dáradára, tó dẹ̀ máa jáde dáradára torí mo ní ìmọ̀ díẹ̀ nípa lílo camera. Mo mọ̀ bí èèyàn ṣe máa ṣeto, ṣe àtúntò camera yẹn tó máa jẹ́ kí, ẹ, ǹkan tí èèyàn bá fi ya kó jáde dáradára. Tí mo bá fi fóònù, tí màá lo camera orí fóònù mi gan tí màá fi ya àwòrán, àwọn èèyàn máa ń bi mí pé, "àh, irú fóònù wo ni mò ń lò?" ṣùgbọ́n wọ́n ò mọ̀ pé torí mo ní ìmọ̀ díẹ̀ nípa yíya àwòrán pẹ̀lú camera ló rán mi lọ́wọ́. Màá, mo mọ ibi tó yẹ kí ń dúró sí tó máa jẹ́ kí ojú mi jáde rèkéte nínú àwòrán. Mo mọ bó ṣe yẹ kí ń gbé camera náà tí n bá ya àwòrán yẹn. Tí bá tún wáyà tán, kò tàn síbẹ̀ wà. Mo mọ bí mo ṣe máa, eh, tí mo ṣe máa ṣe àtún, tí mo ṣe máa ṣe jẹ́ kí àwòrán tí mo ya yẹn kó tú, kó tú, kó tú rẹwà ju bí mo ṣe ya lọ. Bí àwọn èèyàn bá wá ríi, wọ́n má ni à, "ṣé fóònù, fóònù wo mo fi ń ya gbogbo àwòrán yìí inú àwọn," àh, àwọn èèyàn ó máa ya wọ́n lẹ́nu. Mi ò tẹ̀lé ṣe kí màá ya àwòrán tí n bá jáde. Àh, ǹkan tó bá ti mú mi múra, tí mo wọ aṣọ tí mo jáde kúrò nílé, mò gbọdọ̀ ya àwòrán lọ́jọ́ yẹn. Bóyá ó dára, bí a kò dára, màá ṣà ya àwòrán ara mi bí mo ṣe máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níyẹn. Tó bá wá jẹ́ wípé yíya àwòrán tó, ìdáhùn sí ìbéèrè yíya àwòrán tó wà lórí fọ́nrán yìí ni kí ẹ̀yin mú pẹ́nsù kí o fi ya àwòrán sórí ìwé, bẹ́ẹ̀ni mo mọ̀ bó ṣe ń ya àwòrán náà pẹ̀lú ọwọ́. Mo lè fi ọwọ́ ya àwòrán. O lè máa, ṣùgbọ́n o lè máa dàbí àwọn tó jẹ́ pé wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ nípa fífi ọwọ́ ya àwòrán o. Ṣùgbọ́n èmi náà ń gbìyànjú láti kékeré náà ni mo ti mọ̀ nǹkan yà. Mi ò kọ̀ bó ṣe ń ya ǹkan. Mo lè ya ǹkan kó ṣe rí láti kékeré ni mo ti mọ̀ nǹkan yà tí mo lè ya àwòrán. Ṣùgbọ́n mi ò lè ya àwòrán kí, kí n fi ọwọ́ ya àwòrán síi kó wá jọ ẹni tí mò ń ya. Mi ò, ìmọ̀ mi ò tì dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí pé ká ya àwọn nǹkan bí mọ́tò, tẹ́li ẹ̀, eh, ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ kọ̀m̀pútà, èso, àwọn nǹkan tí èèyàn lè rí ní agbègbè èèyàn, irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mo lè ya wọ́n dáradára. Mo mọ̀ wọ́n yà. Ṣùgbọ́n tó bá di pé kí ń ya èèyàn, mo lè ya èèyàn náà ṣùgbọ́n mi ò lè ya èèyàn kí ó jọ, mi tì lè ya àwòrán èèyàn kó jọ ẹni tí mo yà. Mi ò tíì mọ̀, mi ò tì mọ̀ ń yà dé gbogbo bẹ́yẹ̀n. Mi ò tí ẹ tẹ́ tẹ́ra mọ́. Ká ní mo tẹ́ra mọ́ ni, àh, màá mọ̀ bó ṣe ń ya rú àwọn àwòrán yìí ṣùgbọ́n mi ò tẹ́ra mọ̀ torí mi ò fọkàn síi. Mo kò mọ̀ bó ṣe ń ya ǹkan ni. Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo máa ń ṣe iṣẹ́ tó ń pè ní Fine Art ní ìgbà yẹn. Ìbẹ́ na ti ń kọ́ wa ní oríṣiríṣi bí àwọn èèyàn ṣe ń ya ǹkan. Ṣùgbọ́n ìmọ̀ yẹn kì í ṣe pé wọ́n kọ́ wa, wọ́n kọ́ wa rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn náà. Wọ́n kàn kọ́ wa láwọn nǹkan kékeré tó yẹ kó ọmọdé mọ̀ ní ìgbà yẹn. Ìgbà yẹn náà ni mo mọ̀ bó ṣe ń yí, ṣe àwọn nǹkan kan tó máa jẹ́ kí inú ilé rẹwà. Bí èèyàn ṣe máa ya àwọn nǹkan tó máa jẹ́ kí inú ilé rẹwà. Gẹ́gẹ́ bí ìbéèrè orí fọ́nrán yìí ṣe rí, ṣe o, ìbéèrè orí fọ́nrán yìí ní, ṣe o mọ̀ bí a ti ń ya àwòrán? Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe dáhùn síi, tó bá jẹ́ pé àwòrán tí èèyàn fi camera ya ni, ẹ̀rọ camera, mo mọ̀ bó ṣe ń ya àwòrán nísìnyí. Tó bá jẹ́ pé kí ẹ̀yin ya àwòrán pẹ̀lú ọwọ́, kí ẹ̀yin ya sórí ìwé, mo mọ̀ yẹn náà. Mo mọ̀ yẹn náà yà. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń jẹ ní ọ̀sán? À, oríṣiríṣi oúnjẹ ni èmi máa ń jẹ lọ́sàn-án. Kò sí oúnjẹ tí mi ò le jẹ ní ọ̀sán. Kò sí. Oúnjẹ ọ̀sán ò dàbí oúnjẹ àárọ̀ tí ẹ máa ní, à mi fẹ́ nǹkan tó máa jẹ́ kí inú mi lè dìde jù. Tí ẹ máa ní, à wí akín jẹ nǹkan fún nǹkan tó fúyẹ́. Kí inú mi má ba, kó yé inú mi má ba lè máa le jù ǹkan kan. Ṣùgbọ́n ọ̀sán yẹn, ọ̀ọ́ oúnjẹ ọ̀sán dùn jẹ. Mo lè jẹ oúnjẹ olókèlè. Òkèlè bí i iyán, bí i àmàlà, bí i sẹ̀mọ́, bí i oúnjẹ olókèlè wo ló tún wà. Àwọn oúnjẹ olókèlè bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn náà, mo máa ń jẹ wọ́n ní ọ̀sán. Mo lè jẹ àwọn òkèlè yẹn bí i ọbẹ̀, bí i ọbẹ̀ pẹ̀lú ọbẹ̀ bí i ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ aláálásépọ̀, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ọ̀gbọ̀nà tí àwọn Yorùbá máa ń pè ní ọbẹ̀ apọ̀n. Mo lè jẹ wọ́n papọ̀ bẹ́ẹ̀. A, ṣé mo lè jẹ kí inú mi yó dáadáa, kí n yó dáadáa. Ṣù, à bí mo ṣe máa ń jẹ oúnjẹ ọ̀sán ó níí ṣe pẹ̀lú ibi tí mo bá wà ní ọ̀sán. Tí mo bá wà nílé, mo lè jẹ oúnjẹ tó gùn mí. Tí bá jẹ tán, tó bá ṣẹlẹ̀ pé wí pé à inú lọ run mí, nǹ, ọwọ́ kan ni màá wọlé ìgbọ̀nsẹ̀ ni màá lo lé ìgbọ̀nsẹ̀. Àbí tí bá jẹ tán tó wù nkún mi, mo lè wọ inú yàrá ló kí n sùn. Ṣùgbọ́n tí mo bá wà níta, mi kì í fẹ́ jẹ àjẹjù. Nítorí mi ní fẹ́, ìfẹ́ra mi ṣe wàhálà bí mo ṣe wà níta yìí. Tí mo bá jáde, mi kì í jẹ ju ìrẹsì lọ tí mo bá jáde. Ìrẹsì, mo ti tó mi. Òun ni ṣé oúnjẹ tó máa jẹ́ kí inú tó máa le dìde sínú èèyàn, màá jẹ níwọ̀nba. Ẹ̀ẹ̀kọ̀kọ́ náà mo lè jẹ òkèlè níta náà tí mo rà sílé ṣùgbọ́n màá jẹ díẹ̀. Mi ò ní jẹ rẹpẹtẹ. Nibí pé oúnjẹ á máa dà mí lánu. Lámu bíi pé kó máa fọrun kún mi tàbí kó máa, kó fẹ́ kí inú máa run mi dé bí pé màá fẹ́ lọ lé ìgbọ̀nsẹ̀. Jẹ́ kí mo sọ síwájú àwọn oúnjẹ tí mo máa ń jẹ lọ́sán. Mo ń jẹ oúnjẹ olókèlè, mo ń jẹ ìrẹsì. Mo máa ń jẹ ìrẹsì lọ́sán. Mo lè mú gàrí pẹ̀lú páì gan lọ́sán. Mo lè mú gàrí pẹ̀lú páì lọ́sán. Bítúni mo máa ń jẹ lọ́sán, mo lè jẹ iṣu lọ́sán gan. Ṣàṣà ló ń jẹ tí mi ò lè jẹ lọ́sán. Alẹ́ àti àárọ̀ nìkan ni mo máa ń ṣàṣà oúnjẹ tí màá ní, à má jẹ́ kí n jẹ oúnjẹ yìí, ó máa jẹ́ kí n yó jù lálẹ́. Ó máa jẹ́ kí inú ṣe mí bákan bákan. Ó lè máa jẹ́ kí n rọrùn sàn. Alẹ́ nìkan ni mo máa ń wòó yan àti àárọ̀ ni mo máa ń ṣọ oúnjẹ tí màá jẹ. Ṣùgbọ́n ní alẹ́, à mi ní ọ̀sán, ọ̀ọ́. Agaga kó wá jẹ́ ọ̀sán tí mo wà nílé, mo máa ń jẹ ń pé nǹkan tó bá wù mí jẹ ni màá jẹ. Mo lè jẹ nǹkan tó bá wù mí. Mi ò ń ṣe, ọ̀sán yẹn kò sí oúnjẹ tí yóò lọlẹ̀ nù. Mo lè jẹ ewé àti lódò gan lọ́sán. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ lọ́sán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ wo ni mo tún máa ń jẹ lọ́sán? Mò ń wò ó lé, mo ń ronú lórí àwọn oúnjẹ tí mo mọ̀ pé mo tún máa ń jẹ lọ́sán. N n, mo lè jẹ ìrẹsì ataata, mo lè jẹ ìrẹsì oníjọ́lọ́fùn, mo lè jẹ noodles, mo lè jẹ spaghetti, mo lè jẹ iṣu atẹ́yìn. Bí mo tún lè jẹ yẹn náà. Kò ṣà, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú síi, kò sí oúnjẹ tí mi ò lè jẹ ní ọ̀sán. Kò sí. Kò sí irú oúnjẹ náà. Mo lè jẹ búrẹ́dì atẹ́yìn gan lọ́sán àbí búrẹ́dì àti ohun mímu chocolate mo lè jẹ lọ́sán. Ko, nǹkan tó wà lọ́rọ̀ ọ̀sán yẹn ni pé ó pọn dandan kí n yó, kí n lè ní agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe fúnra mi. Àwọn ǹkan tí máa ń, àwọn oúnjẹ tí máa ń sábà jẹ ní ọ̀sán nìyẹn. Ìgbà mìíràn náà lọ́sán, tó bá yé pé mo jáde ni tí mo fẹ́ jẹ àwọn oúnjẹ sísè, mo lè ra ìpápánu bí i táwọn olóyìnbo ń pè ẹ́ snacks, macaroni yẹn dínú mú tí màá fi tẹ́lẹ̀. Tí bá wà lẹ́gbàá mi gan, mo máa ń jẹ ìpápánu tí màá fi ṣe, jẹ́ pé ìyẹn ni màá fi ṣe oúnjẹ ọ̀sán. Ẹ̀ẹ̀, mo lè rò pé mo dá ìbéèrè yìí dáadáa. Ìbéèrè náà ni kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo ti sọ, mo máa ń jẹ òkèlè, mo máa ń jẹ ìrẹsì, mo jẹ máa ń jẹ àwọn oúnjẹ tó gùn. Mo lè rò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀ ọ lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àlá. Kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè máa ń rántí àlá mi. Ṣùgbọ́n ó ní àwọn àlá kan tí mo lári tó jẹ́ pé mo sì ń rántí wọn dára dára. Àgàgà àwọn àlá tó jẹ́ wípé bóyá èèyàn tí mo mọ̀ lójú ayé, mo rí ẹni ẹ lójú àlá, ó wa ṣeèṣe kì ń wá rántí àlá yẹn fún ìgbà pípẹ́. Ó tún máa ń ṣẹlẹ̀ wípé bóyá, hmm, ó ní ǹkan tó já mi láya ní ojú àlá yẹn, fún ìdí yẹn ó pọn dandan kí n rántí àlá yẹn. Fún ìgbà pípé ọ pọn dandan kí n rántí rẹ̀. Ṣùgbọ́n ìgbà mìi wa àwọn àlá kan wà, àwọn àlá ìyẹn gan-an, ó lè má lòrí, ó lè má ní di. Mà kán la náà ni. Tí n bá jí mo lè rántí bí mo ṣe jí iyèhun. Ṣùgbọ́n tí n bá fi lè dídé kúrò lórí ibùsùn mi tí mo lọ ń ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn, mo ti gbàgbé àlá yẹn nìyẹn. Mo lè máa rántí mọ́. Ṣùgbọ́n àwọn àlá kan, àwọn àlá bí àwọn àlá tó bá ni lẹ́rù, mo máa ń rántí. Bí àwọn àlá tí, eh, mo rí àwọn tí mo mọ̀ ní ojú ayé boya mo rí wọn lójú àlá yẹn, mo máa ń rántí. Tàbí bóyá àwọn tí mo mọ̀ tí wọ́n ò sí mọ́, tí wọ́n ti lọ pade, tí wọ́n ti lọ bá Olódùmarè. Tó bá ṣẹlẹ̀ pé mo rírụ àwọn èèyàn yẹn lójú àlá, ó ṣe é ṣe kí n má gbagbe àlá yẹn. Ó ṣe é ṣe gidi gan-an kí n má gbagbe. Tó bá tún ṣẹlẹ̀ wípé mo lá àlá tó múnú mi dùn, ah, àlá yẹn náà ó ṣe é ṣe kí n má gbagbe àlá yẹn láíláí torí àlá tó, tó múnú mi dùn ni. Mà sá máa ń rántí. Mo lè má máa gbàdúrà lẹ́ẹ̀kọ̀kan pé à, Olúwa, àlá, àlá tí mo lá yìí, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àlá burúkú ni náà tí n bá ṣe ń jí, màá fi ọ̀rọ̀ mi lé Ọlọ́run lọ́wọ́. Tàbí tí n bá tu-- tí n bá ti rántí mà sá bẹ Ọlọ́run pé, "Ọlọ́run jọ, àlá tí mo lá yìí má jẹ́ kó ṣe ọ. Bá mi, bá mi, bá mi, bá mi yọ kúrò nínú ayé mi." Màá gbá ládúrà sí Ọlọ́run. Ó ti ṣẹlẹ̀ rí wípé, gege bí mo ti è ṣe kọ́kọ́ sọ, tí n bá làlá nípa èèyàn, bí ẹni yẹn ṣẹ̀ ká fún mi lójú àlá yẹn, ìyẹn gan-an ni ò ní jẹ́ kí n gbagbe àlá yẹn. Tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ lójú ayé ni, tí n bá jí, màá wá máa ṣọ́ra ṣe pẹ̀lẹ́niyen. Nítorí àlá tí mo ti lá, màá ṣọ́ra ṣe pẹ̀ lẹ́ niyen. Màá, màá rí wípé kò sí ǹkan tó da èmi àti ẹniyen papọ̀ níbi pé a máa ní ìkùnsíná sí ara wa tàbí pé a máa jà pẹ̀lú ara wa. Fún ìdí yẹn tí n bá re yan lórí-- lójú àlá, tẹni yẹn ṣe jàǹbá fún mi lójú àlá, tí n bá jí, màá rí wípé mò, màá rí wípé mi ò, mo yẹra fún ẹni ẹ̀ níwọ̀nba tí n bá lè yẹra fún. Màá rí wípé mi ò, mi ò fira mi sí ipò tó máa jẹ́ kí èmi àti ẹniyẹn ní wàhálà. Ìkan tí màá ṣẹ ni yẹn. Mo dẹ̀ tí lá àwọn àlá kan rí tó padà ṣẹ. Mo ti lá lála rí wípé èèyàn fún mi ní ǹkan, pé wọn bù mi ní ẹ̀bùn. Ó dẹ̀ wá padà ṣẹlẹ̀ lójú ayé pé ẹni ẹ padà fún mi ní ẹ̀bùn ní ọdún yìí. Mo ti lá rú àwọn àlá yẹn rí. Ṣùgbọ́n irú àwọn àlá yẹn ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn ná. Ṣùgbọ́n mo ti lá rú àlá yẹn rí t'ẹeyan ṣàánú fún mi. Mo ti lá lála yẹn rí, irú àwọn àlá bẹ́ẹ̀ yẹn rí t'eẹniyẹn dé padà ṣe àánú fún mi ní ojú ayé. Mo wá máa ń gbáa ládúrà sí Ọlọ́run pé gbogbo àwọn àlá tó da tó da tí mo ti lá, k'Ọlọ́run jẹ́ kí àwọn àlá yẹn di ìmúṣẹ nínú ayé mi. Àwọn àlá tí ò dẹ́ dára náà tí mo ti lá ló-- lágbára lọ̀run lọ́rúkọ Jésù. Àwọn àlá yẹn wọ́n ní wá sí ìmúṣẹ lọ́rúkọ Jésù. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ìbéèrè náà ni, ṣe o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀un ní ọ̀pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni: Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà Àpò ọwọ́ ti máa ń gbé. À, mo ní ọ̀pọ̀lọpọ̀ àpò ọwọ́. Àwọn àpò ọwọ́ tí mo ní wọ́n á máa, wọ́n á tó ogún. Wọ́n á tó ogún. Mo jẹ̀ máa ń gbé wọn gẹ́gẹ́ bí, ẹ, o ibi tí ń bá lọ ló máa jẹ́, ẹ, àtọ́nà fún nǹkan tó máa wà nínú. Òun ló máa níṣe pẹ̀lú nǹkan tó wà nínú àpò tí mò ń gbé. Bo gbogbo ìgbà tí màá ti ń jáde náà ni mo máa ń pàrọ̀ àpò. Ṣùgbọ́n ìgbà mìíràn náà wà pé irú àpò tí mo gbé jáde lánàá, mo lè máa gbé jáde léènì. Mo lè máa gbé àpò tí mo gbé jáde lánàá, mo lè máa gbé jáde léènì. Ó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ibi tí ń bá lọ ló máa jẹ́ kí mọ̀ nǹkan tó máa wà tí màá kó sínú àpò yẹn. Fún àpẹẹrẹ, tí ń bá lọ ilé ìjọsìn, àpò tí màá gbé dání nínú ilé ìjọsìn, àwọn nǹkan tó máa wà ńbẹ̀ ni: Bí, ẹ́, owó tí màá dá nílé ìjọsìn gẹ́gẹ́ bí ọrẹ. Owó, mo lè mú káàdì ATM mi dání. Nítorí pé bí a tó bá ṣẹlẹ̀, tó bá ṣẹlẹ̀ pé mò ń bọ̀ nílé, bí a mo nílò láti ra nǹkan lọ́nà pẹ̀lú káàdì mi. Mo máa mú aṣọ tó fi ń nu ojú dání. Ìyẹn torú bá mú, ẹ̀, ìdí ni wípé torú bá mú mi kí n lè fi nu ojú mi. Nínú àpò mi náà, mo máa ń mú gíláàsì dání. Gíláàsì tí màá fi wo ojú mi. Nítorí ìgbà mìíràn tí ń bá lọ ilé, ilé ìjọsìn bẹ́ẹ̀ yẹn, mo máa ń sáré lọ ni. Mo jẹ̀, mo lè máa ṣe ojú mi dáradára. Tó yẹ pé inú ọkọ̀ ni màá ṣẹ̀ tí wá lo àwọn nǹkan tó yẹ kí n lò so ojú mi, kó ojú mi lè rẹwà. Mo máa nílò gíláàsì yẹn. Mo jẹ̀ máa ń, àwọn, mo lè mú díẹ̀ lára nǹkan tí mo fi ń tún ojú mi ṣe bí, ẹ́, páúdà, bí tírò tí èèyàn máa ń fi so ojú. Àwọn nǹkan tí ẹ lè bá ní àpò mi tí ń bá lọ ilé ìjọsìn nìyẹn. Ìyẹn dẹ̀ máa rí kọ́kọ́rọ́ náà nínú àpò mi tí ń bá lọ ilé ìjọsìn yẹn, kọ́kọ́rọ́ ilé. Ṣàtọ̀ sí ẹ̀hẹ̀n àti fóònù mi. Ṣàtọ̀ sí ẹ̀mí, ẹ̀mí mi ń mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ ilé ìjọsìn. Àpò tí màá lọ mú dání lọ ilé ìjọsìn, nǹkan wọ́n pọ̀ ńbẹ̀. Ẹ, tí màá wá lọ ọjà, nǹkan tó máa bá ní àpò mi ni: Káàdì mi, ẹ́, káàdì ATM mi, owó, ẹ́, aṣọ tí màá fi, mo fi ń nu ojú. Ẹ lè bá fáànù, fáànù ọlọ́wọ́ kékeré nínú àpò mi àti fóònù mi. Ìgbà tí mo sọ̀rọ̀ tí ilé, nǹkan tí màá kó sínú àpò tí màá lọ ilé ìjọsìn, mi ò dárúkọ bíbélì. Nítorí pé bíbélì wà ní orí fóònù mi. Tó bá yẹ ṣe ẹlẹ̀ pé kì í ṣe ọjà ni mò ń lọ, bí a mo fẹ́ lọ kíyàn, àwọn nǹkan tó máa bá ní àpò mi náà ni: Fóònù mi, kọ́kọ́rọ́ ilé, ẹ́, aṣọ tí mo fi ń nu ojú, gíláàsì tí mo fi ń wo ojú, ẹ́, kító ni, owó àti káàdì ATM mi. Bí òhun bá bẹ́ẹ̀, kó nǹkan púpọ̀ dà ni tí màá ń jáde. Ibi tí mò ń lọ ló máa ní-- tó bá yẹ ṣe ẹlẹ̀ náà pé àsìkò òjò láwà, ẹ lè bá, àí, umbrella tó fi ń gba òjò, ẹ lè bá a ní àpò mi. Ẹ lè bá bàtà, bí bàtà rọ́bà náà àpò mi. Ìyẹn lè máa wà ńbẹ̀ nítorí pé tó jò bá rọ̀, kí n lè gba rọ bàtà tí mo wọ̀. Kó jò má bà bàtà mi jẹ́. Nínú àpò mi náà, ẹ tún lè rí nǹkan tí àwọn olóyìnbo ń pè ní tọ́lẹ́turo. Nítorí wípé tó bá ṣẹlẹ̀ pé mo tọ̀, màá le fi nu, ṣe ìtọ́jú ara mi kí màá, kí ara mi lè mọ́ tónítóní. Àwọn nǹkan tí mo máa ń sáábà kó sínú àpò náà nìyẹn. Bí òhun ṣe èèyàn tó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú àpò. Ẹ̀hẹn, ẹ tún lè bá súwìtì nínú àpò mi. Tí bàá jáde, ẹ lè bá súwìtì ńbẹ̀. Mo máa ń fi ẹ̀ síbẹ̀ náà nu pé tó bá ṣẹlẹ̀ pé ẹnu mi ń gbẹ tí mi ò sọ̀rọ̀, bí a mo wà nínú, ẹ, ọkọ̀ èrò, màá lá súwìtì yẹn kí ẹnu mi lè, kó lè, kó má bá gbẹ mọ́. Àwọn nǹkan tí ẹ lè bá ní àpò mi náà nìyẹn tí ń bá ń jáde. Kítu ni. Tó bá ṣẹlẹ̀ wípé bí a mo fẹ́ ra nǹkan púpọ̀, ẹ lè rí pé mo lè mú àwọn ọra kàndá ni. À, màá fi àwọn ọ́rá yẹn sínú àpò mi kí ń lè fi ra nǹkan bọ̀ wá lé tí bàá ti ń bọ̀. Kí ló tún máa ń wà ní àpò mi náà? Óké, ìgbà mìíràn náà mo lè fi àwọn lọfindà tí èèyàn, lọfindà tí èèyàn fi sá ra, mo lè fi sínú àpò mi náà. Kí, kí lè máa, tó bá ṣẹlẹ̀ pé bóyá ojú ti mú mi, mo fẹ́, òhun, òhun, òhun tó ń jáde lára mi mi ò ní ìfẹ́ sí i mọ́. Mo lè lo àwọn lọfindà yẹn náà. Ẹ̀hún, èèyàn tún lè rí nǹkan tó ń pè ní sanitizer nínú àpò ọwọ́ mi. Ìgbà ayé COVID náà ni mo ra, ni mo máa ń sáábà ń fi sanitizer yẹn sínú ọwọ́ mi láti pa kòkòrò lọ́wọ́ mi tó bá níbi tí mo ti fọwọ́ kan tàbí ẹni tí mo fọwọ́ kan tó lè fà kí inú kọ.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni o, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo rántí ní ìgbà tí mò ń ṣiṣẹ́ ní, ọ́fíìsì kan gẹ́gẹ́ bí ẹni tó ń tún àwòrán tán, ẹtò, ẹni tó ń tún àwòrán tò láti ṣe fídíò tí àwọn olóyèbo mọ̀ sí fídíò editor. Mo rántí ìgbà yẹn, tí a bá ń ṣiṣẹ́ lọ, ọ̀gá mi á sọ, á wá bá mi, á wá bá èmi àti àwọn òṣìṣẹ́ tó kù, á sọ fún wa pé, "Ẹ̀yan kan fẹ́ wá ṣiṣẹ́ kan. Ẹni yẹn fẹ́ ká bá òun ṣe. Ó ti sọ pé òun máa san òye báìbáì o, ká ba ṣiṣẹ́ yẹn." Irú àwọn èèyàn yẹn, àwa bá wọn ṣiṣẹ́ yẹn tán. Àwọn tó ní ọjà ni. Wa ni a máa bá òun ṣe. Ọ̀gá, nínú, nínú iṣẹ́ tí mò ń sọ, nínú iṣẹ́ ìpolówó yìí, mo tún, èmi gan tó wà nínú iṣẹ́ yẹn, wọ́n lo, wọ́n lò mi nínú iṣẹ́ yẹn. Wọ́n sá ṣe iṣẹ́ yẹn, wọ́n wá, ọ̀rẹ́ ọ̀gá mi wá fi iṣẹ́ yẹn ránṣẹ́ sí arábìnrin náà wípé kó wo, tó ba, wípé kó wo iṣẹ́ náà, tó bá ní àwọn àfikún tàbí àyọkúrò pé kó sọ. A ṣe, arábì, kíá kíá, arábìnrin, arábìnrin ò pé padà kó sọ nkankan mọ́ lẹ́yìn e. Àfi ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè mí pé wọ́n rí mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán nínú ìpolówó ọjà. Mo ní, "Ẹ́hn" Títí di ọ̀rọ̀ tí mò ń sọ yìí, a, a ti kọjá ọdún mẹ́fa, ọdún mẹ́fa ke, a ti kọjá ọdún méje títí di èni, arábìnrin yẹn o fún mi lówó mi. Arábìnrin yẹn o fún mi lówó mi títí di èní. Mi ò gba owó iṣẹ́ yẹn. Ó tún ní ọjọ́ kan náà, ọ̀gá mi tí mò ń sọ yẹn náà, ó tún mú ọ̀rẹ́ rẹ̀ kan, ọ̀rẹ́ e kan wá sí ọ́fíìsì. Ẹni yẹn fẹ́ ṣe, ìtúmọ̀, ó fẹ́ kí ó ń wáyàn tó máa máa bá túnmọ̀ àwọn iṣẹ́ kan tó gbà láti, ilé iṣẹ́ ńlá kan. Ó ń wáyàn tó máa ma bá túnmọ̀ ọ̀rọ̀ láti èdè, láti èdè Yorùbá, Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá. Yàtọ̀ sí pé mò ń ṣiṣẹ́ editor, mo tún máa ń ṣiṣẹ́ pé ká túnmọ̀ Yorùbá sí èdè Gẹ̀ẹ́sì tàbí èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá. Ni ọ̀gá mi wá ní, à, pé ó wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé mo lè ṣe iṣẹ́ yẹn, pé ṣùgbọ́n ó máa san owó fún mi o. Àhh, arábìnrin yẹn ni kò ṣi wàhálà. Ó so yé tó máa san. Bi mò ṣe gba iṣẹ́ yẹn nìyẹn. Nítorí iṣẹ́ yẹn, mo fẹ́ máa sùn to ọjọ́ méjì mẹ́ta. Mo bá arábìnrin ṣe iṣẹ́ yẹn. Mi ò gba náírà kan. Bá arábìnrin yẹn ṣe kó iṣẹ́ yẹn lọ, ìgbà tó wá lọ, tí mo wá parí iṣẹ́ yẹn, à, ó ní, ó ṣẹ̀ wá sọ fún mi pé àwọn tó gbé iṣẹ́ yẹn fún òun ti san owó. Tó bá ṣe ń san owó báyìí, òun máa fún mi ní owó iṣẹ́ mi. Títí di èní, arábìnrin yẹn fún mi lówó iṣẹ́ mi. Bo ṣe, bó ṣe dí pé mi ò rí owó yẹn gbà níyẹn. À, tí bá ní kí màá mẹ́nuba oríṣiríṣi, ó tún ní èèyàn kan náà tó gbé iṣẹ́ kan fún mi lọ́dún yẹn. Ẹni gba iṣẹ́ yẹn láti ilé iṣẹ́ ńlá. Ilé iṣẹ́ ńlá ló ti gba iṣẹ́ yẹn tí mo dẹ̀ mọ̀ pé wọ́n san owó gidi fún. Ẹ̀ní, yen à kí n má wòrí, à kí n má ti rò lọ ró bọ̀, òun máa san owó iṣẹ́ mi fún mi. Arákùnrin yìí ò san owó iṣẹ́ yẹn fún bí ọdún kan. Bí ó ṣe wá di ọjọ́ kan niyen tí mo mọ̀ pé mo nílò owó. Bí mo ṣe ránṣẹ́ sí arákùnrin, bí mo ṣe pè é ní ẹ̀yẹn, mo bá arákùnrin yẹn jà gidi gidi gan ni o. Ọ̀rẹ́ rẹ gan pè mí ehn, kò yẹ kí n bá a jà bẹ́ẹ̀ yẹn. Kìnìkan kìnìkan, mo sọ fún ọ̀rẹ́ rẹ pé tí n bá fi lè pàdé arákùnrin yẹn lọ́nà, mo máa gba owó mi. Ìgbà tí mo gbé igbó náà fún wọn, mo ṣẹ̀ wá gba owó mi àti ọjọ́ yen mo tí wá sọ pé mi ò tún ṣe iṣẹ́ ọ̀fẹ́ mọ́. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè yìí. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo kàn mẹ́nuba díẹ̀ ni. Mo lero wipe mo dáhun ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.